Ó dáa jẹ́ kí n ṣe àlàyé ìtúmọ̀ àti ìrísí àlàáfíà dáadáa. Àlàáfíà jẹ́ ọ̀rọ̀ tí ó túnmọ̀ sí ìgbàgbépọ̀, àìlera ara àti ọkàn, ìdákẹ́jẹ́, àti ìṣètò tó dáa ní ayé, ní ayẹ ni. Ni ìtàn Yorùbá àti ní ìmọ̀ ọ̀rọ̀ àtàwọn ìṣe àṣà, àlàáfíà kì í ṣe kíkún fún ìlera ara nìkan ṣùgbọ́n ó tún ní ìbáṣepọ̀ pẹ̀lú ìlera ọkàn àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn àti ààyè àyíká rẹ̀. Irú àlàáfíà àlàáfíà ara physical peace, ìlera ara tí kò ní ààrùn tàbí ìfarapa bí ara ṣe wà lára ẹni ní ipò tó dáa, kò sì sí ìfarapa tàbí ìṣòro ìlera tó ń fa ìbànújẹ́. Two, àlàáfíà ọkàn mental, econom-- e, emotional peace. Ìdákẹ́jẹ́ ọkàn, ìbànújẹ́ kékeré tàbí kò sí ìbànújẹ́ ara àti ìmọ̀lára ayọ̀ àti ìtẹ̀lọ́rùn pẹ̀lú ìgbé ayé. Three, àlàáfíà àwùjọ social peace. Ìgbà, ìgbàgbépọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn tí kò ní ìjà, ìbànújẹ́ tàbí ìbáṣepọ̀ tó wu àwọn ìbáṣepọ̀. Four, àlàáfíà ẹ̀mí spiritual peace. Ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú Ọlọ́run tàbí ìgbàgbọ́ ẹ̀sìn ó lè jẹ́ ìtẹ̀lọ́rùn tó jinlẹ̀ àti ìdákẹ́kẹ́jẹ́ tó wà lórí ìwà àti àṣà ẹni. Ní só kí àlàáfíà jẹ́ ìbáṣepọ̀ ìlera, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn àti ìdákẹ́jẹ́ ọkàn tí ó ń fún ènìyàn ní ìmọ̀lára ìtẹ̀lọ́rùn àti ìdánilójú nínú ayé. Àdéhùn jẹ́ ìbáṣepọ̀ tàbí ìpinnu tó wà láàárín àwọn ènìyàn, ẹgbẹ́ àti àwọn ilé iṣẹ́ nípa ìpinnu láti ṣe ohun kan tàbí láti má ṣe ohun kan. Ni ọ̀rọ̀ mìíràn ó jẹ́ ìlànà ìbáṣepọ̀ tó dá lórí ìfarapa àti ìbáyọpọ̀ níbi tí gbogbo àwọn tí wọ́n wà nínú àjọ̀hún ti gba àwọn òfin tàbí àkọsílẹ̀ kan. Irú àdéhùn àdéhùn ẹnu oral agreement. Ìpinnu tí a ṣe ní ọ̀rọ̀ kò sí ìkọ̀wé, ó wúlò ṣùgbọ́n ó lè ṣòro láti fihàn nígbà tí ìjà bá wáyé. Two, àdéhùn kọ̀wé written agreement. Ìpinnu tí a kọ sílẹ̀ ní ìwé ó ṣàfihàn kedere ohun tí àwọn ẹgbẹ́ gbà ó sì ní agbára lọ ju, alagbara ju, alagbara ju àdéhùn ẹnu lọ ní ọ̀rọ̀ òfin. Three, àdéhùn tó ní òfin legal binding agreement/contract. Àdéhùn tí ó ní agbára òfin tó bá jẹ́ pé ẹgbẹ́ kan kò láti tẹ̀síwájú nípa ìpinnu náà ẹlòmíràn lè lọ sí ilé ẹjọ́. Àwọn kókó pàtàkì nínú àdéhùn. Ìbáṣepọ̀ àwọn ẹgbẹ́, gbogbo ẹgbẹ́ gbọdọ̀ gba àdéhùn náà. Ìlànà kedere, kí ohun tí a ṣe tàbí ohun tí a máa ṣe jẹ́ kedere. Ìtẹ́lọ́rùn àwọn ẹgbẹ́, gbogbo ẹgbẹ́ gbọdọ̀ fi kí ìpinnu náà sílẹ̀. Ìfaramọ́ ìpinnu, ìmọ̀, ìmọ̀lára pé gbogbo ẹgbẹ́ yóò tẹ̀síwájú ní ìpinnu náà. Ní só kí àdéhùn jẹ́ ìlànà ìbáṣepọ̀ tàbí ìpinnu tó mú kí àwọn ẹgbẹ́ kan ṣiṣẹ́pọ̀ tí gbogbo ènìyàn tí ó wà nínú rẹ̀ ti gba àwọn òfin tàbí ìpinnu kedere. Tí ó bá fẹ́ wọn lè ṣe atẹ́jàde àpẹẹrẹ àdéhùn gidi tó lè ṣe kedere fún ọ bí àdéhùn ṣe ṣe, ṣiṣẹ́ kí ohun sì bẹ́ẹ̀.

Ẹ̀rọ ayára bí àṣá Artificial Intelligence jẹ́ ìmọ̀ ẹ̀rọ tàbí ìmọ̀ ìjìnlẹ̀ kọ̀m̀pútà tí a fi ṣe àfihàn ìmọ̀ ènìyàn nínú kọ̀m̀pútà. Ó lè rò, kó data jọ, ṣe ìtumọ̀ tàbí ṣe àṣàyàn atọ́ka wa gẹ́gẹ́ bí ènìyàn ṣe máa ń ṣe. Lílo ẹ̀rọ ayára bí àṣá, ẹ̀rọ ayára bí àṣá ní lílo pátápátá ní ọ̀pọ̀ àwọn ọ̀nà. Ó sì ran wọn lọ́wọ́ láti ṣe iṣẹ́ ní ìyára àti pẹ̀lú ìdáhùn tó péye. Àwọn àpẹẹrẹ pàtàkì ni wà ní òfi-- ní ọ́fíìsì àti iṣẹ́, ṣíṣe èsètò ìjọba, ìjọ-- ìjọ́pọ̀ data àti ìtumọ̀ ìròyìn, ṣíṣe ìròyìn àkọ́nú àti àṣàyàn atọ́ka wa fún ìpinnu tó dáa, fífún ìmọ̀ nípa àkójọpọ̀ àwọn data ní ńlá Big Data Analysis. Two, ní ìlera, ìtọ́jú a ìlera pẹ̀lú ìtumọ̀ àyẹ̀mọ́ àwòrán ìlera MRI, CT scan, ìmọ̀ ìtàsílẹ̀ àìsàn àti àfihàn won. Three, ní ìkọ́ni àti ẹ̀kọ́, ìdá-- ìdásẹ́ ẹ̀kọ́ tó dá lóri ìfe àti ìlera akẹ́kọ̀ọ́, ìrànwọ́ fún ìtàkálẹ̀ ìmọ̀, ìtàkálẹ̀ ìmọ̀ ní èdè àtàwọn ìmì-- ìmọ̀ mìíràn. Four, ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti iṣẹ́ oníṣòwò, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àkọ́nú tó lè dáhùn ìbéèrè láìsí ènìyàn, ṣíṣe àfihàn àwọn ohun tí oníbàárà fẹ́ àti àfiyèsí ìṣàkóso oníṣòwò. Five, ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ìmọ̀ ẹ̀rọ, ìṣàkóso ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń lọ láìsí awakọ̀ self-driving cars, ìmúlò robot àti ohun èlò tí ó ń ṣiṣẹ́ lórí àwọn iṣẹ́ tí ó nira fún ènìyàn. Nisoki, ẹ̀rọ ayára bí àṣá jẹ́ ọ̀nà láti jẹ́ kó rọrùn fún wa láti ṣe ìpinnu tó dáa, kó data jọ àti kó iṣẹ́ ṣíṣe ní ìyára àti pẹ̀lú àìló àṣìṣẹ́ púpọ̀. Aládùúgbò jẹ́ ẹni tí ń gbé ní agbègbè tó súnmọ́ ilé rẹ̀ tàbí agbègbè tí ó wà. Mímọ àwọn aládùúgbò àti kíkọ ìbáṣepọ̀ pẹ̀lú wọn ní ìtàn Yorùbá àti ọ̀pọ̀ iṣẹ́ àṣà jẹ́ ohun pàtàkì fún ìbáṣepọ̀ àwùjọ. Àwọn ìdí pàtàkì tó fi yé kí a mọ aládùúgbò wà, àfọkànsìn àti ìbágbépọ̀ àwùjọ. Mímọ aládùúgbò mú kí ìbáṣepọ̀ dáa, ó sì lè dènà ìjà àti ìṣòro ní agbègbè. Ìbáṣepọ̀ tó dáa mú kí gbogbo ènìyàn ní ìmọ̀lára pé àwọn ni ààbò àti ìtẹ́lọ́rùn nínú agbègbè wọn. Two, ìrànwọ́ nígbà ìṣòro, nígbà ìjàmbá tàbí ìṣòro, aládùúgbò tó mọ̀ rẹ lè ràn ẹ́ lọ́wọ́ bí apẹ̀rẹ̀ tí omi bá rọ̀ tàbí ilé kan bá ní ìṣòro. Ìbáṣepọ̀ pẹ̀lú aládùúgbò lè jẹ́ kí ìrànwọ́ dé kíákíá. Three, ìtà-- ìtànṣépọ̀ àti ìkọ́ni, mímọ aládùúgbò lè mú kí ìmọ̀ tuntun wọlé. Wọn lè fún ọ ní ìmọ̀ tàbí ìrírí tó wúlò bóyá nípa ìṣèjọba, ìṣe tàbí ìmọ̀ àṣà. Four, ìbáṣepọ̀ àṣà àti ìlera ọkàn, ìbáṣepọ̀ pẹ̀lú aládùúgbò ń fún ọ ní ìtẹ́lọ́rùn ọkàn. Ìmọ̀ pé àwọn ló-- àwọn tó wà ní agbègbè rẹ jẹ́ aláfọmọ́ra àti tó lè fi ẹ̀mí rẹ hàn máa dàkẹ́ ọkàn rẹ. Five, ìlera àti ààbò, ìmọ̀ àwọn aládùúgbò tún jẹ́ kòkò dí bí ààbò.

Ọ̀dà jẹ́ kí n ṣàlàyé. Jíjí ní òwúrọ̀ dáadáa. Jíjí ní òwúrọ̀ tún mọ̀ sí jí láti ọ̀run ní kùtùkùtù láti bẹ̀rẹ̀ ọjọ́ tuntun. Ó jẹ́ àṣà irẹ tí ó ní ànfàní púpọ̀ fún ìlera àti ìṣètò ìgbé ayé. Ànfàní jíjí ní òwúrọ̀, 1 ara àti ọpọlọ tuntun. Òwúrọ̀ ń fún ara ní ìtura àti agbára tuntun. Àkókò pẹ̀lú ìdákẹ́jẹ́, kò sì ariwo púpọ̀. Òòrùn láti ró àti gbèrò ọjọ́. Tiri ìṣètò ọjọ́ dáadáa. Ẹni tó jí ní òwúrọ̀ máa ṣètò iṣẹ́ rẹ̀ dáadáa, kò sì máa sáré. Ìlera ara. Ó ń ran sísún dáadáa lọ́wọ́ ní alẹ́, ó ń dín ìrẹ̀wẹ̀sìkú. 5 àyè aseyẹru àṣeyọrí nínú iṣẹ́ àti ẹ̀kọ́. Ó mú ìfarabalẹ̀ pọ̀ sí i. Ohun tí a lè ṣe lẹ́yìn jíjí, fo enu ati ara mu omi díẹ̀, ṣe àdúrà tàbí rọ jinlẹ̀, ṣe ìdárayá kékeré, gbèrò ọjọ́. Bí a ṣe lè kọ ara wa sí jíjí ní òwúrọ̀, sùn ní kùtùkùtù, dín lílò fóònù kù ṣáájú ọ̀run. Jí ní àkókò lójoojúmọ́. Nisoki jíjí ní òwúrọ̀ jẹ́ àṣà rere tó mú ìlera, ìṣètò àti àṣeyọrí wá. Dídé ní àkókò tún mọ̀ sí dé ibi tí a ń lọ ní àkókò tí ó yà tàbí tí a pẹ̀sẹ̀. Kì í ṣe pé kí a ṣe ṣe tètè ju, ó jẹ́ ìwà rere tí ó sì pàtàkì nínú ìgbé ayé ojoojúmọ́. Ìdí tí dídé ní àkókò fi ṣe pàtàkì, 1 òun fi ìbọ̀wọ̀ hàn, ó fi hàn pé ó bọ̀wọ̀ fún àkókò àwọn àwọn mi. 2 Ó mú ìgbẹ́kẹ̀lé pọ̀ sí i. Àwọn ènìyàn máa ń gbékẹ̀lé ẹni tó máa ń dé ní àkókò. 3 o Ó ń dín ìṣòro àti ìbànújẹ́ kù. Kò sí yára yára tàbí wàhálà. 4 Ó mú iṣẹ́ lọ dáadáa. Ó ń fi hàn gẹ́gẹ́ bí ẹni tó ní ìtumọ̀, ìtọ́ni àti ìṣètò. Bí a ṣe lè jẹ́ ẹni tó ń dé ní àkókò, gbèrò àkókò rẹ dáadáa. Jáde ní kùtùkùtù, mọ ibi tí ò ń lọ dáadáa. Dín ìdádúró asan àsán ku. Ohun tí a kò yẹ kí á ṣe, má ṣe dé pẹ́ sí ìpàdé, má ṣe fi àṣìṣe sílẹ̀ sí àkókò àwọn àwọn mi. Nisoki dídé ní àkókò jẹ́ ìwà rere tó mú ìbọ̀wọ̀, ìgbẹ́kẹ̀lé àti àṣeyọrí wá nínú iṣẹ́, ẹ̀kọ́ àti ìgbé ayé. Tí o bá fẹ́ mọ̀ lè tún ṣàlàyé àpẹẹrẹ ibi tí dídé ní àkókò ṣe pàtàkì gan-an dé. Bí a ṣe lè jẹ́ ẹni tó ń dé ní àkókò, gbèrò àkókò rẹ dáadáa. Jáde ní kùtùkùtù, mọ ibi tí ò ń lọ dáadáa. Ko mọ ba ṣiná. Tó o bá sì mọ̀ ná, ó yẹ kó bẹ̀ lọ́wọ́ àwọn tó bá mọ̀. Dín ìdádúró àsán kù. Gba ọ̀nà tó rí pé trafficki rẹ ò ní ga ju ní àkókò to bá ń lọ sí ibi bẹ́ẹ̀. O Ohun tí a kò yẹ kí á ṣe, má ṣe dé pẹ́ sí ìpàdé. Èyí tùn mọ̀ sí pé eeyan ò ní adehun pẹ̀lú àkókò nù. Má ṣe fi àṣìṣe sílẹ̀ sí àkókò àwọn mi.

Ìsinmi jẹ́ pàtàkì fún ìlera àti ìdàgbàsókè ara ẹni àti pé ó jẹ́ ọ̀nà láti gba agbára àti tún mú gbogbo àwọn ètò ara ṣiṣẹ́. Fún ènìyàn kan láti lọ sinmi ní ọ̀nà tó péye, ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ló yẹ kí ó jẹ́ àkíyèsí. Ààyè àkókò ìsinmi. Àwọn amòye ìlera ní ìmọ̀ràn pé ènìyàn ò gbọdọ̀ ní tó seven to nine wákàtí oòrùn ní gbogbo òru. Ìsinmi náà ò gbọdọ̀ jẹ́ dídára. Kò yẹ kí ó jẹ́ nípa rírò, rírò sínú ibùsùn nìkan ṣùgbọ́n ó gbọdọ̀ tún jẹ́ ìṣàrò ìmúlẹ̀ àti àtúnṣe fún ọ̀pọ̀lọpọ̀ àti ara. Ìrò ìsinmi. Ìsinmi kò yẹ kí ó jẹ́ nìkan ọ̀run or. Ó lè tún jẹ́ ìgbádùn ti ara bíi ìdárayá, yoga tàbí ìrìn àjò lọ sí ibi ìtura, pàápàá àwọn àkókò fún ara ẹni bíi kíkà ìwé, ìgbádùn pẹ̀lú ẹbí tàbí àwọn ohun tí ó lè jẹ́ kí ó ní ìtùnú. Ìsinmi ọpọlọ. Pẹ̀lú àwọn iṣẹ́ tó níran ní ìgbésí ayé, ara ẹni lílò láti mú ọpọlọ rẹ̀ ṣiṣẹ́ ní ọ̀nà tí ó dákẹ́. Èyí lè jẹ́ nípasẹ̀ ṣíṣe àwọn àdáṣe ìṣàrò tàbí pàápàá àkíyèsí. Meditation. Àkíyèsí ni ọ̀nà tí ó mú kí o dínkù àpọ́n àti ìmú dára, ìtara. Ìsinmi fún ṣíṣe. Tí o bá ṣiṣẹ́ pẹ̀lú tẹ́tẹ́, ó ṣe pàtàkì láti fa àkókò díẹ̀ láti sinmi lákòókò ọjọ́ pẹ̀lú àwọn iṣẹ́ gẹ́gẹ́ bí àwọn ìgbésẹ̀ kúkúrú tàbí ṣí déédé ẹsẹ̀ ṣíṣe díẹ̀ bíi Promodoro techniques. Ó lè sì tọ́jú agbára, agbára rẹ. Kí ni ó ṣe àkíyèsí nípa ìsinmi ní ìgbésí ayé rẹ? Ìsinmi jẹ́ pàtàkì púpọ̀ fún gbogbo wa àti àwọn ọ̀nà púpọ̀ ló wà tí a lè gbà láti sinmi dáradára. Èyí ni díẹ̀ nínú àwọn ọ̀nà pàtàkì tí ènìyàn lè gbà láti sinmi. Ìsinmi lọ́pọ̀ napping. Iye àkókò twenty to thirty ìṣẹ́jú lè jẹ́ tó bí o ṣe ń mú kí o ní ìmọ̀lára tó dára láì fa àpọ́n sí ara. Napping díẹ̀ sí i ju èyí lọ lè fa kí o ní ìrora tàbí ó ní ìṣòro láti lọ sí ibùsùn lóru. Ibi tó dára sì dá agbègbè tí ó dákẹ́ bí yàrá tí kò ní ìmọ́lẹ̀ púpọ̀ àti kò ní ariwo púpọ̀ láti gba agbára. Ooru dídára. Àwọn ìṣèdúró ooru, ó jẹ́ pàtàkì láti gba ooru dídára. Kì í ṣe ní ayé nìkan ṣùgbọ́n tún ní ìdí dára. Jẹ́ kí o ní ààbò láti àwọn ìmọ́lẹ̀ ìmọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí fọ́ònù tàbí kọ̀m̀pútà. Sáájú kí o tó lọ sí ibùsùn àti ṣe àkíyèsí déédé àkókò ooru. Àtúnṣe àyíká ibùsùn. Ororun pẹ̀lú àwọn àtẹ́gùn àti òtútù tí ó dára. Àárín gbígbé lórí ibùsùn àti gbé, gbígbé sílẹ̀ ti àwọn ohun tí ó ń fa àpọ́n tàbí ìtara ní àyíká.three Àdáṣe ti ara physical relaxation yoga. Yoga jẹ́ ọ̀nà tí ó dára láti ṣe ìrànlọ́wọ́ fún ara àti ọpọlọ láti sinmi. Àwọn àdáṣe yoga bíi child pose tàbí shavanga lè ṣe ìrànlọ́wọ́ fún ìtùnú àti ìmọ̀lára rẹ. Ìtúró ara massaging náà wà pa. Tí ẹyan bá ṣe massaging náà, èyun na ara ìsinmi kan ni.

Oúnjẹ òwúrọ̀ ni oúnjẹ àkoko tí ènìyàn bá ń jí ní àárọ̀ lẹ́yìn tí a bá ń jí láti orùn alẹ́. Ìdí tí oúnjẹ òwúrọ̀ fi ṣe pàtàkì, ó ń fún ara ní agbára láti gbé bẹ̀rẹ̀ ọjọ́, ó ń ran ọpọlọ lọ́wọ́ láti ro dáadáa, ó ń mú kí ènìyàn lè ṣiṣẹ́ tàbí kọ ẹkọ dáadáa. Àwọn àpẹẹrẹ oúnjẹ òwúrọ̀, àkàrà àti tẹ̀ tàbí kọfí, ògì, ẹ̀kọ tàbí pap, ìrẹsì àti ẹyin, yàmu ìṣù àti ọbẹ̀ ẹyin, oatmeal àti èso. Ohun tí oúnjẹ òwúrọ̀ dá gbọdọ̀ ní carbohydrate fún agbára, protein fún agbára ara, vitamin àti minerasi fún ìlera. Àbájáde tí kò bá jẹ́ oúnjẹ òwúrọ̀, ara ara lè rẹ, ebi lè yára pa ènìyàn, ọpọlọ kò ní ṣiṣẹ́ dáadáa. Nísóòkì oúnjẹ òwúrọ̀ jẹ́ oúnjẹ pàtàkì jùlọ nínú ọjọ́. Oúnjẹ ọsàn ni oúnjẹ tí a ṣe pẹ̀lú ọsàn fruit àti àwọn ẹ̀ka rẹ̀ tí ó lè jẹ́ ọsàn kekéékèè tàbí ọsàn tútù tí a gbẹ́ tàbí tí a bá ṣe rẹ̀ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka mìíràn. Ìdí tí oúnjẹ ọsàn fi ṣe pàtàkì, vitamin C. Ọsàn ní vitamin C tó lágbára tó ń ran ọpọlọ àti ara lọ́wọ́, kó ìlera àti iṣẹ́ ìrànlọ́wọ́ ìdènà àìlera. Ìlera ẹ̀jẹ̀, o ni--ó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀dà irun nínú ara tó ń jùmọ̀ dá àìlera ṣe gbẹ́kẹ̀bọ́. Nigba gbigba omi osan tun ni omi to wu to mu to so ara sise ati ise iranlowo idajo ko ara siwaju. Àwọn àpẹẹrẹ oúnjẹ ọsàn, ọsàn ṣe ní gbogbo àwọn ẹ̀ka ọsàn. Ọsàn tó ṣe pẹ̀lú ọsàn àmàlà àti eran ọsàn tó dùn, ọmọ ọsàn, ẹ̀wà ẹra tútù tó dáa fún ẹ̀mí. Àìsàn ìkórìíra oúnjẹ, food intolerance, jẹ́ àìlera tí ó ṣẹlẹ̀ nígbà tí ara kò bá lè ṣe àfiyèsí tàbí dàgbà ìdájọ́ fún oúnjẹ kan ṣùgbọ́n kó tó kí ó jẹ́ àìlera tó lẹ́yìn, kò dàjú pé oúnjẹ náà ń fa ìfarapa tó burú ṣùgbọ́n ara kò ní ìmúlò rẹ̀ dáadáa. Àwọn àmì àìsàn ìkórìíra oúnjẹ, ìdí tàbí ìfẹ́rà àìlera. Oúnjẹ kan lè fa ìmọ̀lára ìdíje tàbí ìránṣẹ́ gẹ́gẹ́ bí ìkukuoju ooru tàbí ìránṣẹ́ àwọn ara. Ìránṣẹ́ àwọn ara, ooru àti ìrora ni ẹ̀dọ̀fó àwọn ara lórí àgbọ̀n ara pẹ̀lú ìrora kò ní ṣeyìn tí ẹ̀dọ̀fó kò sí. Àìsàn ìkórìíra oúnjẹ jẹ́ àìlera tí ó ṣẹlẹ̀ nígbà tí ara kò bá lè ṣe àfiyèsí tàbí dàgbà ìdájọ́ fún oúnjẹ kan ṣùgbọ́n kó kó tí ó jẹ́ àìlera tó lẹ́yìn kò dáju pé oúnjẹ náà ń fa ìfarapa tó burú ṣùgbọ́n ara kò ní ìmúlò rẹ̀ dáadáa. Àwọn àmì àìsàn ìkórìíra oúnjẹ, ìdíje tàbí ìfẹ́ràn àìlera. Oúnjẹ kan lè fa ìmọ̀lára ìdíje tàbí ìránṣẹ́ gẹ́gẹ́ bí ìkòkò ju oorun tàbí ìránṣẹ́ àwọn ara. Oorun àti ìrora ni ẹ̀dọ̀fó àwọn ara lórí àgbọ̀n ara pẹ̀lú ìrora kò ní ṣe tí ẹ̀dọ̀fó kò bá sí. Eyi ni o n tumo si pe ara e ni ikorira ounje to si e teyan si gbudo yago fun.

Oúnjẹ òwúrọ̀ ni oúnjẹ àkọ́kọ́ tí ènìyàn máa ń jẹ ní àárọ̀ lẹ́yìn tí a bá jẹ́ tá bá jí láti òórùn alẹ́. Ìdí tí oúnjẹ òwúrọ̀ fi ṣe pàtàkì, ó ń fún ara ní agbára láti bẹ̀rẹ̀ ọjọ́, ó ń ran ọpọlọ lọ́wọ́ láti rọ̀ dáadáa, ó ń mú kí ènìyàn lè ṣiṣẹ́ tàbí kó ẹ̀kọ́ dáadáa. Àwọn àpẹẹrẹ oúnjẹ òwúrọ̀, àkàrà àti tàbí kọfí, ògì, ẹ̀kọ tàbí pap, ìrẹsì àti ẹyin, yam, iṣu àti ọbẹ̀ ẹyin, oatmeal àti èso. Oun tí oúnjẹ òwúrọ̀ dá gbo, gbo- gbọ́dọ̀ ni carbohydrate fún agbára, protein fún agbára ara, vitamin àti minerals fún ìlera ara. Àbájáde tí kò bá jẹ oúnjẹ òwúrọ̀, ara lè rẹ, ẹbí lè yára pa ènì yen, ọpọlọ kò ní ṣiṣẹ́ dáadáa. Ní ṣokí oúnjẹ òwúrọ̀ jẹ́ oúnjẹ pàtàkì jù lọ nínú ọjọ́. Oúnjẹ ọsàn ni oúnjẹ ní tí a n ṣe pẹ̀lú ọsàn fruit àti àwọn ẹ̀ka rẹ̀ tí ó lè jẹ́ ọsàn kéékèèké tàbí ọsàn tútù tí a gbẹ tàbí tí a bá sè rẹ̀ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka mìíràn. Ìdí tí oúnjẹ ọsàn fi ṣe pàtàkì, vitamin C, ọsàn ní vitamin C tó lágbára tó ń ran ọpọlọ àti ara lọ́wọ́ kó ìlera àti ṣe ìrànlọ́wọ́ ìdènà àìlera. Ìlera ẹ̀jẹ̀, ó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀dà iron nínú ara tó ń jomọ da ìlera sẹ́gbẹ́kẹ́gbọ́. Àgbé gbá omi, ọsàn tó ní omi tó wúlò tó ń mú ìtọ́sọ̀ọ́ ara ṣiṣẹ́ àti ṣe ìrànlọ́wọ́ ìdájọ́ kó ara síwájú. Àwọn àpẹẹrẹ oúnjẹ ọsàn, ọsàn ṣe ní gbogbo àwọn ẹ̀ka ọsàn. Ọsàn tó ṣe pẹ̀lú ọsàn amala àti ẹra, ọsàn tó dùn, omi ọsàn, ẹ̀wà ara tútù tó dáa fún ẹ̀mí. Àìsàn ìkórìíra oúnjẹ, food intolerance jẹ́ àìlera tí ó ṣẹlẹ̀ nígbà tí ara kò bá lè ṣe àfiyèsí tàbí dàgbà ìdájọ́ fún oúnjẹ kan ṣùgbọ́n kó tó kí ó jẹ́ àìlera tó lẹ́yìn kò dájú pé oúnjẹ náà ń fa ìfarapa tó burú ṣùgbọ́n ara kò ní ìmọ̀lẹ̀ rẹ̀ dáadáa. Àwọn àmì àìsàn tí kórira oúnjẹ, ìdí tàbí ìfẹ́ ìfẹ́ràn àìlera. Oúnjẹ kan lè fa ìmọ̀lára èdè ji tàbí ìránṣẹ́ gẹ́gẹ́ bí ìkójúkọ ooru tàbí ìránṣẹ́ àwọn ara. Ooru àti ìrora ní ìdọ̀fà àwọn ara lórí agbo ara pẹ̀lú ìrora kò ní í ṣe tí ó dọ̀fà kò sí. Ohun tí ènìyàn ń gbọ́ ṣi tàbí gbọ́ ṣọ̀rọ̀ fún nígbà tí ọ bá wà nínú ọkọ̀ ni a ń pè ní àbojútó àti ìtọ́jú ara nínú ìṣe ọkọ̀. Àwọn ohun tí ènìyàn ń gbọ́ ṣọ́ra fún nínú ọkọ̀, kí ó wọ aṣọ tó bo ara dáadáa bí bàtà, ṣòkòtò, gígùn àti ìbọ̀wọ́. Kí kéékèèké ègún tàbí ìranko kékeré má bá jẹ́ ju. Sọ́ra fún ìránṣẹ́ ọkọ̀, àdá kó ara tàbí èrò ọkọ̀ lè fa ìfarapa tí a kò bá lo àwọn ọ̀dà àdà. Tírì, yera fún ẹjọ́ àti àkókòró. Ẹjọ́ kan kéékèèké àti kókóró mìíràn lè wà nínú ọkọ̀. Má sì lọ̀rí òru ju. Ooru lè fa àìlera gbogbo sinmi, mu omi kí ọ kí ara má bàa rẹ ọ.

Oúnjẹ òwúrọ̀ ni oúnjẹ àkọ́kọ́ tí ènìyàn máa ń jẹ ní àárọ̀ lẹ́yìn tí a bá jí láti òórùn alẹ́. Ìdí tí oúnjẹ òwúrọ̀ fi ṣe pàtàkì ni ó ń fún ara ní agbára láti bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́, ó ran ọpọlọ lọ́wọ́ láti rò dáadáa, ó ń mú kí ènìyàn lè ṣiṣẹ́ tàbí kọ ẹkọ dáadáa. Àwọn àpẹẹrẹ oúnjẹ òwúrọ̀: Àkàrà àti tíì tàbí kọfí, ògì, ẹ̀kọ tàbí pap, ìrẹsì àti ẹyin, yàm iṣu àti ọbẹ̀ ẹ̀yin, oatmeal àti èso. Ohun tí oúnjẹ òwúrọ̀ dá gbọ́dọ̀ ní carbohydrates fún agbára, protein fún àgbàrá ara, vitamin àti minerals fún ìlera. A gbá jáde tí kò bá jẹ oúnjẹ òwúrọ̀, ara lè rẹ, ẹbí lè yara pa ènìyàn, ọpọlọ kò ní ṣiṣẹ́ dáadáa, ní ṣókí oúnjẹ òwúrọ̀ jẹ oúnjẹ pàtàkì jùlọ nínú ọjọ́. Oúnjẹ ọ̀sán ni oúnjẹ tí a ṣe pẹ̀lú ọsàn, fruit àti àwọn ẹ̀ka rẹ̀ tí ó lè jẹ ọsàn kéékèèké tàbí ọsàn tútù tàbí gbẹ tàbí tí a bá ṣe rẹ̀ pọ pẹ̀lú àwọn ẹ̀ka mìíràn. Ìdí tí oúnjẹ ọ̀sán fi ṣe pàtàkì: Vitamin C, ọsàn ní Vitamin C tó lágbára tó ń ran ọpọlọ àti ara lọ́wọ́, kó ìlera àti ṣe ìrànlọ́wọ́ ìdènà àìlera, ìlera ẹ̀jẹ̀. Ó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀dà ayọ̀nú nínú ara tó ń jùmọ̀ dá àìlera ṣẹgbẹ́kẹ́wọ́. Gbigba omi, ọsàn tún ní omi tó wúwo tó ń mú ìtọ́sọ̀ọ́ ara ṣiṣẹ́ àti ṣe ìrànlọ́wọ́ ìdájọ́ kó ara síwájú. Àwọn àpẹẹrẹ oúnjẹ ọ̀sán: Oúnjẹ ọ̀sán ṣe ní gbogbo àwọn ẹ̀ka ọsàn. Ọsàn tó ṣe pẹ̀lú ọsàn àmàlà àti ẹran ọsàn tó dùn, omi ọsàn, ẹ̀wà ẹran tútù tó dáa fún ẹ̀mí. Àìsàn ìkórìíra oúnjẹ jẹ́ àìlera tí ó ṣẹlẹ̀ nígbà tí ara kò bá lè ṣe àfiyèsí tàbí dàgbà ìdájọ́ fún oúnjẹ kan ṣùgbọ́n kó kó kí ó jẹ́ àìlera tó lẹ́yìn kó dájú pé oúnjẹ náà ń fa ìfarapa tó burú ṣùgbọ́n ara kò ní ìmúlò rẹ̀ dáadáa. Àwọn àmì àìsàn ìkórìíra oúnjẹ, ìdèèjì tàbí ìfẹ́ra àìlera oúnjẹ kan lè fa ìmọ̀lára ìdèèjì tàbí ìránṣẹ́ gẹ́gẹ́ bí ìkòkò ju òórùn tàbí ìránṣẹ́ àwọn ara. Ooru àti ìrora ní ìdáfọ̀ àwọn ara lórí agbọ̀ ara pẹ̀lú ìrora kò ní sẹ́yìn tí edáfọ́ kò sí. Àwọn ohun tí ènìyàn gbudọ̀ ṣe tàbí gbogbo sọ̀rọ̀ fún nígbà tí ọ ba wà nínú oko ni a ń pè ní àbojútó àti ìtọ́jú ara nínú iṣẹ́ oko. Àwọn ohun tí ènìyàn gbọdọ̀ sọ̀rọa fún nínú oko, one, kí ó wọ aṣọ tó bo ara dáadáa bí bàtà, ṣòkòtò gígùn àti ìbọ̀wọ́. Kí kẹ́tẹ́kẹ́tẹ́ ègún tàbí ìranko kékèèkére má bá ge ẹ́ jẹ́. Tún sọ̀ra fún ìránṣẹ́ ọkọ̀, àdá, kó ara tàbí ẹ̀rọ ọkọ̀ lè farapa.

Ó dáa, ẹ jẹ́ kí n ṣàlàyé ní Yorùbá kékeré bí jíjò kù tàbí ìfò ìferese ṣe bá ìferese inú ọkọ̀ òfurufú airplane window. Fèrèsé ọkọ̀ òfurufú kì í ṣe gíláàsì kan ṣoṣo, ó máa ń ní fẹ́lẹ́fẹ́lẹ́ púpà layers nígbà mí mẹ́ta. Ẹ̀yà tó wà lójú òde ni ó ń gba ìkùnà títẹ afẹ́fẹ́ pressure. Tí fèrèsé bá ní ìfò kékeré tàbí jíjò kì í tú ọkọ̀ òfurufú lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ felefe. Fẹ́lẹ́fẹ́lẹ́ mìíràn wà láti dède ìṣòro náà. Bí títì afẹ́fẹ́ inú ọkọ̀ bá yípadà lójijì decompression, awakọ̀ pilot máa mọ̀ sọ ọkọ̀ òfurufú kalẹ̀ sí ìpele tó kéré mọ́ kí afẹ́fẹ́ túnbọ̀ wọ inú ọkọ̀ dáadáa àti wọ́n lè dákẹ́ tàbí padà sí pápá ọkọ̀ òfurufú tó súnmọ́ jùlọ. Àwọn fèrèsé yìí ni a ṣe láti fàradà ìkùnà púpọ̀púpọ̀ torí náà jíjò kékeré kì í jẹ́ ewu lẹ́sẹ̀kẹsẹ̀ sí àwọn arìnrìn-àjò. Níṣókí, bí fèrèsé bá jò tàbí tó fò díẹ̀, a ti gbèrò ìpamọ́ rẹ̀ dáadáa. Ọkọ̀ òfurufú sì ní ìlànà tó mọ́ náà láti dáàbò bo gbogbo ènìyàn inú rẹ̀. Ó dáa, ẹ jẹ́ kí n ṣàlàyé ọjọ́ òfurufú air turbulence ní Yorùbá. Kí ni ọjọ́ òfurufú? Ọjọ́ òfurufú jẹ́ ìrírí tí ọkọ̀ òfurufú máa ń rí lórí afẹ́fẹ́ tó ní ìyípadà lọ́nà àìmọ́. Nígbà mí, ọkọ̀ òfurufú máa ń ro tàbí máa ń bọ̀ sókè tàbí sílẹ̀ díẹ̀ tí kò fi dàbí ìṣẹ̀lẹ̀. Tó ṣe pàtàkì bí ìkókó tàbí ìlérí afẹ́fẹ́ tó rọ̀ lórí ilẹ̀. Kí ló fa ọjọ́ òfurufú? Ọjọ́ òfurufú lè jẹ́ nítorí ìyípadà ìtọ́jọ́ afẹ́fẹ́ wind shear, ìyípadà àgbára tàbí ìṣòro afẹ́fẹ́ ní àgbára tó yàtọ̀ sí i, àwọn ikùn omi tó gbọ̀nà thermal current, afẹ́fẹ́ lo tó gbọ̀nà ń soro sókè tí ó tó tùtù ń ro sódò, afẹ́fẹ́ tó yára gan jet stream, àwọn sísán afẹ́fẹ́ tó yára púpọ̀ lórí oòru, ọkọ̀ àkúnyà mountain waves, afẹ́fẹ́ tó ń lọ kọjá òkè àti òkè fa ìrọ̀ sí sílẹ̀. Tiri Ǹjẹ́ ọjọ́ òfurufú léwu? Rárá, ní púpọ̀ ìṣòro ọjọ́ òfurufú kò ń fa ìfarapa tó lágbára torí ọkọ̀ òfurufú jẹ́ agbára gan-an àti ṣéré láti fàradà ìranjọ bẹ́ẹ̀. Ìfarapa tó lè ṣẹlẹ̀ ni wọ́n bá èrò ààbò kò ní wọ́n tàbí ènìyàn kò wọ ààbò shelter. Four Báwo ni a ṣe le ya ààbò fún ọjọ́ òfurufú? Máa wọ seatbelt rẹ nígbà gbogbo tí ikìlọ̀ bá wá. Má ṣe dawọ́lẹ̀ ṣíṣe tẹ tàbí ìrìnàjò inú ọkọ̀. Wó àwọn ìtọ́sọ́nà awakọ̀ àti àwọn ìránṣẹ́ ọkọ̀ òfurufú tó bá wà níkojúbàáunlọ̀ láti dènà ọjọ́ òfurufú.

Ó dáa, ẹ jẹ́ kí n ṣàlàyé òkè ní Yorùbá. Kí ni òkè? Òkè jẹ́ ilẹ̀, ilẹ̀ ẹ̀kọ́ tàbí ibi tó ga ju ilẹ̀ tó yí i ká lọ. Ó lè jẹ́ ohun tó ní ìru ọ̀pọ̀, oke òkè pẹ̀lẹ́bẹ́ bí àwọn àpá ilẹ̀ tó kó níbi tí ilẹ̀ ń gòkè sí, òkè nínú ìkansí níbi tí ẹ̀dà alágbára ni òṣòrùkọ tàbí òògùn bí a ṣe mọ̀ pé ó jẹ́ òkè. Gíga rẹ̀, ó lè jẹ́ ohun tó ga ju ti ilẹ̀ tó yí i ká sùpọ ní ìròyìn alágbára. Fífẹ́, ìfẹ́ àmúyẹ. Ó dáa e jẹ́ kí n ṣàlàyé ọjọ́ òfurufú Air turbulence ní Yorùbá kedere. Kí ni, kí ni ọjọ́ òfurufú? Ọjọ́ òfurufú jẹ́ ìrírí tí ọkọ̀ òfurufú bá ń múrí lórí afẹ́fẹ́ tó ń yípadà lọ́nà aimọ̀. Nígbà mìí, ọkọ̀ òfurufú máa ń ro tàbí máa ń bà sókè tàbí sílẹ̀ díẹ̀ tí kò fi dá bí ìṣẹ̀lẹ̀ tó ṣe pàtàkì bí ìkọkọ tàbí ìlérí afẹ́fẹ́ tó rọ̀ lórí ilẹ̀. Kí lọ fá ọjọ́, kí ló fa ọjọ́ òfurufú? Ọjọ́ òfurufú lè jẹ́ nítorí ìyípadà ìtọ́jú afẹ́fẹ́ ń ṣe, ìyípadà agbára tàbí ìṣòro afẹ́fẹ́ ní agbára tó yàtọ̀ sí àwọn ikùn omi tó gboọ̀nà thermal currents. Afẹ́fẹ́ tó gbóná ń ru sókè tí, tí tuń sin ru sódò. Afẹ́fẹ́ tó yára gan-an jets àwọn sísán. Afẹ́fẹ́ tó yára púpọ̀ lórí ohun ọ̀pọ̀ òkunyà mountain waves. Afẹ́fẹ́ tó ń lo kọjá òkè àti òkè ń fa ìrọrí sílẹ̀ tàbí sókè. Ǹjẹ́ ọjọ́ òfurufú léwu? Rárá, ní púpọ̀ ìṣòro ọjọ́ òfurufú kò ń fa ìfarapa tó alágbára torí ọkọ̀ òfurufú jẹ́ alágbára gan-an àa sìṣe rẹ̀ láti farada ìrìnàjò bẹ́ẹ̀. Ìfarapa tó lè ṣẹlẹ̀ ni àwọn bá ẹ̀rọ ààbò kò ní wọn tàbí ènìyàn kò wọ ààbò seatbelt. Báwo ni a ṣe lè ya ààbò fún òko òfurufú? Máa wọ seatbelt rẹ nígbà gbogbo tí ikìlọ̀ bá wà. Má ṣe dáwọ́ lé iṣẹ́ jẹ tàbí ìrìnàjò inú ọkọ̀. Wọ àwọn ìtọ̀nisọ́nà àwakọ̀ àti àwọn ìránṣẹ̀ ọkọ̀ òfurufú. Ní sókí, ọjọ́ òfurufú jẹ́ ìrírí àìlòyè afẹ́fẹ́ tó wọ́pọ̀ ní ṣùgbọ́n ọkọ̀ òfurufú àti awàkọ̀ ti ṣètò gbogbo rẹ̀ dáradára. Ó dáa, ẹ jẹ́ kí n ṣàlàyé ọkọ̀ òfurufú ní Yorùbá kedere. Kí ni ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ èrò tí a fi ń rìn lórí afẹ́fẹ́ tí ó lè gbé ènìyàn tàbí ẹrù láti ibi kan sí òmíràn ní àkókò tó kéré ju ọkọ̀ ilé ilẹ̀ lọ. Ọkọ̀ òfurufú lè jẹ́ àti àwọn arìnrìn-àjò commercial airline fún ẹ̀dá ènìyàn tí ẹrú cargo plane fún gbígbé ohun kékeré tàbí aláda sí private fún ìrìnàjò kékeré tàbí ìdánilẹ́kọ̀ọ́. Báwo ni ọkọ̀ òfurufú ṣe ń ṣiṣẹ́? Ọkọ̀ òfurufú ń fò lórí ìlànà ẹ̀rọ mọ́tò àti àfò, àfòfẹ́ afẹ́fẹ́. Irú ọkọ̀ òfurufú engine wọ́ ló common ní síwájú.

Ó dá ẹ jẹ́ kí n ṣàlàyé ọjọ́ òfurufú Air trambulance ní Yorùbá kedere. One, kí ni ọjọ́ òfurufú? Ọjọ́ òfurufú jẹ́ ìrírí tí ọkọ̀ òfurufú bá ń rí lórí afẹ́fẹ́ tó ní ìyípadà lọ́nà àìmọ̀. Nígbà mìí, ọkọ̀ òfurufú máa ń ro tàbí máa ń bọ̀ sókè tàbí sílẹ̀ díẹ̀ fún tí kò fi dàbí ìṣẹ̀lẹ̀ tó ṣe pàtàkì bí ìkòkò tàbí ìlérí afẹ́fẹ́ tó ń rọ̀ lórí ilẹ̀. Two, kí ló fa ọjọ́ òfurufú? Ọjọ́ òfurufú lè jẹ́ nítorí ìyípadà ìtọ́jú afẹ́fẹ́, wind shear, ìyípadà agbára tàbí ìṣòro afẹ́fẹ́ ní agbára tó yàtọ̀ Tí àwọn ìkún omi tó gbóná, thermal current. Afẹ́fẹ́ tó gbóná ń ro sókè tí tó tutù ń ro sódò. Afẹ́fẹ́ tó yára gan, jet stream, àwọn sísan afẹ́fẹ́ tó yára púpọ̀ lórí oòrùn, ọkọ̀ akúnya, mountain waves, afẹ́fẹ́ tó ń lọ kọjá òkè àti òkè ń fa ìrọrí sílẹ̀ tàbí sókè. Ǹjẹ́ ọjọ́ òfurufú léwu bí? Rara Ní púpọ̀ ìṣòro ọjọ́ òfurufú, òun fa ìfarapa tó lágbára torí ọkọ̀ òfurufú jẹ́ alágbára gan, àṣìṣe rẹ̀ láti faradà ìrìnàjò bẹ́ẹ̀. Ifarapa tó lè ṣẹlẹ̀ ni wọ́n bá ẹ̀rọ ààbò kò ní wọn tàbí ènìyàn kò wọ ààbò, seatbelt. Four, báwo ni a ṣè lè ya ààbò fún ojú òfurufú? Máa wọ seatbelt rẹ nígbà gbogbo tí ìkiló bá wá. Máa ṣe ìdáwọ́lé ìṣejẹ tàbí ìrìnàjò nínú ọkọ̀. Gbọ́ àwọn ìtọ́sọ́nà awakọ̀ àti àwọn ìránṣẹ́ ọkọ̀ òfurufú. Ní sókí, ọjọ́ òfurufú jẹ́ ìrírí àìlòyè afí afẹ́fẹ́ tó wọ́pọ̀, ṣùgbọ́n ọkọ̀ òfurufú àti awakọ̀ ti ṣètò gbogbo rẹ̀ dáradára. Tọ bá fẹ́ mọ̀ léṣe àwọn àwòrán ìtọ́ka sí ọjọ́ òfurufú àti ọkọ̀ òfurufú tó rọ̀ lára rẹ, ó dá ẹ jẹ́ kí n ṣàlàyé ọkọ̀ òfurufú ní Yorùbá. One, kí ni ọkọ̀ òfurufú gan-an? Ọkọ̀ òfurufú jẹ́ ẹ̀rọ tí a fi ń rìn lórí afẹ́fẹ́ tí ó lè gbé ènìyàn tàbí ẹ̀rọ láti ibi kan sí òmíràn ní àkókò tó kéré jù ọkọ̀ ilẹ̀ lọ. Ọkọ̀ òfurufú lè jẹ́ ti àwọn arìnrìn-àjò, commercial plane, fún ẹ̀dá ènìyàn tí ẹ̀ru cargo plane fún gbígbé ohun akékèké tàbí aládàṣiṣẹ́ private plane fún ìrìnàjò kéékèèké tàbí ìdánilẹ́kọ̀ọ́. Tu, báwo ni ọkọ̀ òfurufú ṣe ń ṣiṣẹ́? Ọkọ̀ òfurufú ń fò lórí ìlànà ẹ̀rọ mọ́tò àti àfòfẹ́ afọ̀, afẹ́fẹ́. Ẹ̀rọ mọ́tò ọkọ̀ òfurufú engine ó ń fa ọkọ̀ náà síwájú. Àkúya àtàwọn apá wings ń fa afẹ́fẹ́ sílẹ̀ ní ọ̀nà tó dá àtẹ̀gùn lift tí ó ń jẹ́ kí ọkọ̀ náà lè fò. Àwọn akọ́pa ìtọ́sọ́nà rodder ń ṣe ìtọ́sọ́nà ọkọ̀ náà. Three, àwọn ìlànà ààbò ọkọ̀ òfurufú seatbelt láti dàbòbo arìnrìn-àjò nígbà turbulence. Pressure cabin láti jẹ́ kí afẹ́fẹ́ tó wà lára ọkọ̀ tó yí fún ẹni.

Ó da. Ẹ jẹ́ kí n ṣàlàyé ọkọ̀ òfurufú ní Yorùbá kedere. Kí ni ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ ẹ̀rọ tí a fi ń rìn lórí afẹ́fẹ́ tí ó lè gba ènìyàn tàbí ẹrù láti ibi kan sí òmíràn ní àkókò tó kéré jù ọkọ ilẹ̀ lọ. Ọkọ̀ òfurufú lè jẹ́ ti àwọn arìnrìn-àjò commercial plane, airplane fún ẹ̀dá ènìyàn, ti ẹrù cargo plane fún gbígbé ohun kéékèèké tàbí aládàsíṣẹ́ private plane fún ìrìn-àjò kéékèèké tàbí ìdánilẹ́kọ̀ọ́. Báwo ni ọkọ̀ òfurufú ṣe ń ṣiṣẹ́? Ọkọ̀ òfurufú ń fò lórí ìlànà ẹ̀rọ mọ́tò àti afefẹ́. Ẹ̀rọ mọ́tò ọkọ̀ òfurufú engine ń fa ọkọ̀ náà síwájú. Àkúyà àtàwọn apá wings ń fa afẹ́fẹ́ sílẹ̀ ní ọ̀nà tó dá àtẹ̀gùn lift tí ó jẹ́ kí ọkọ̀ náà lè fò. Àwọn àkópà ìtọ́sọ́nà, ródà, alley runs, à, à ń wá ṣe ìtọ́sọ́nà ọkọ̀, ọkọ̀ náà. Àwọn ìlànà ààbò ọkọ̀ òfurufú seat belt láti dáàbò bo arìnrìn-àjò nígbà turbulence. Pressurized cabin láti jẹ́ kí afẹ́fẹ́ tó wà lára ọkọ̀ tó yí fún ẹ̀mí. Ìtọ́sọ́nà awakọ̀ pilot sì ń tọ́jú ìrìn, ìrìn-àjò láìsí ìsòro. Kí ló kí ló jẹ́ àǹfààní rẹ̀? Ó rọrùn àti yára ju ọkọ̀ ilẹ̀ lọ. Ó lè lọ sí ibi tí ọkọ ilẹ̀ kò lè lọ. Ó jẹ́ ohun tó wúlò fún ọkọ̀ ẹrù àti ìrìn-àjò àgbáyé. Ni sóki, ọkọ̀ òfurufú jẹ́ ohun èlò alágbára tó rọrùn fún gbígbé ènìyàn àti ẹrù lórí afẹ́fẹ́ tí ó sì ní gbogbo ààbò tó yẹ. Tó bá fẹ́ mọ̀ lé si àwọn àwòrán ọkọ̀ òfurufú pẹ̀lú gbogbo apá rẹ̀ tó ṣe pàtàkì. Ìdárayá jẹ́ gbogbo ẹ̀kọ́ tàbí iṣẹ́ tí a ṣe láti mu kí ara wa lórí àti kí a jẹ́ alágbára. Ó lè jẹ́ ìdá ìṣe ara, àdúró tàbí àkíyèsí iṣẹ́ ìmọ̀-ìlẹ̀ tí ó ń ṣe fún ìlera rẹ̀. Kí ni ìdárayá? Ìdárayá ni gbogbo ìmúlò àti ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe fún ẹ̀dá ènìyàn tàbí ẹgbẹ́ láti kọ́, fi ipa mọ́ra àti dáàbò bo ìlera. Ìdárayá lè ní ìdárayá ẹ̀dá ara bíi ẹ̀kọ́ ìkọṣẹ́, iyọ̀ àti àdánwò. Ìdárayá ẹ̀dá èrò nípa sísun tàbí ṣ'àdánwò tó fi ohun máa bọyá. Kí ni àwọn irú ìdárayá? Ìdárayá lè jẹ́ oríṣiríṣi kọ̀ọ̀kan ní ìdí àtàwọn àǹfààní tiẹ̀ níbi ìdárayá ti ara physical exercise bíi jogging, iyọ̀, kéékèèké tàbí kòkó. Ìdárayá eré sport, fífà, òwúrọ̀ àti ìmúlò tí aṣiwà tí a kù yá ipa bí i ife. Ó da. E jẹ́ kí n ṣàlàyé. Let's-- kí, kí kọ́ ṣe ènìyàn gẹ́gẹ́ bí oní kọ́ o. Ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé tó dá pẹ̀lú ìdájú pé o fẹ́ mọ̀ nípa bí a ṣe dá ènìyàn tàbí ìdá, edá ẹni. Kí ni kíkọ̀ṣe ènìyàn gan an? Kíkọ̀ ṣe ènìyàn túmọ̀ sí ìmọ̀ tàbí ìṣẹ̀da ènìyàn. Ó lè jẹ́

Dára. Ó dàbí è pé ó ń sọ̀rọ̀ nípa ọjọ́ pàtàkì tàbí àkókò kan tí àwọn ènìyàn fẹ́ràn jù, bí ọjọ́ ìbí, ìsinmi pàtàkì tàbí ìṣẹ̀lẹ̀ kan tàbí gbogbo ènìyàn ń retí láti ṣe. Ṣé o lè ṣàlàyé díẹ̀ sí i lórí irú ọjọ́ tàbí ìṣẹ̀lẹ̀ tí ó ń tọ́ka sí? Ó dára. Mo fẹ́, mo fẹ́ láti ṣàlàyé tábìlì iṣẹ́ work table ní ọ̀nà tí ó rọrùn àti kedere. Tábìlì iṣẹ́ jẹ́ ọ̀nà láti ṣètò àlàyé ní ọ̀nà tí ó hàn gbangba nígbà gbogbo pẹ̀lú àwọn ẹ̀ka columns àti àwọn ìlà rows. Èyí ni bí ó ṣe máa ń rí. Àpẹẹrẹ tábìlì iṣẹ́, orúkọ iṣẹ́ tí a ṣe, àkókò, ipò. Monday, ìpàdé ẹgbẹ́. Tuesday, kó ìròyìn. Wednesday, ṣe ìwádìí. Thursday, ìpàdé oníbàárà. Friday, gbá àwọn ìwé. Àwọn nǹkan pàtàkì nípa tábìlì iṣẹ́. One, orúkọ ọjọ́ ń fi hàn ọjọ́ tí iṣẹ́ náà wà. Two, iṣẹ́ tí a ṣe. Ó ń ṣàlàyé iṣẹ́ tàbí ìṣẹ̀lẹ̀ náà. Three, àkókò. Àkókò tí iṣẹ́ náà bẹ̀rẹ̀ àti parí. Four, ipò. Ibi tí iṣẹ́ náà, iṣẹ́ náà yọ wáyé. Tàbí tábìlì bí i ilé, ilé yìí ń jẹ́ kí àlàyé rọrùn láti kà, rọrùn láti tọpinpin àti rọrùn láti ṣe ètò àkókò rẹ̀ dáradára. Tí o bá fẹ́, èmi lè ṣe tábìlì ọjọ́ tí àwọn ènìyàn fẹ́ràn jù gẹ́gẹ́ bí ìbéèrè tí tẹ́lẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àkókò àti àwọn ohun tí ènìyàn máa ń fẹ́ràn ní ọjọ́ náà. Ìbáṣepọ̀ pẹ̀lú òṣìṣẹ́ employee relationship ni a lè sọ pé jẹ́ gbogbo àwọn ọ̀nà àti ìlànà tí ilé iṣẹ́ ń lò láti ní ìbátan tó dára àti tó ṣe tọ́jú pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀. Ó jẹ́ ohun pàtàkì láti ṣètò ìbáṣepọ̀ tó dára láàárín àwọn òṣìṣẹ́ àti ìṣàkóso ilé iṣẹ́ nítorí pé ó ń ṣe ìrànlọ́wọ́ láti mú ìṣàkóso ṣíṣe ní agbègbè iṣẹ́, dáàbò bo àwọn ànfàní òṣìṣẹ́ àti ṣètójú ìlera àti ìṣọ̀kan nínú ilé iṣẹ́. Ìbáṣepọ̀ yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ya gẹ́gẹ́ bí i wá, ìṣàkóso iṣẹ́ àti àwọn ètò òṣìṣẹ́. Èyí jẹ́ àwọn ìlànà tí ilé iṣẹ́ ń lò láti rí i dájú pé òṣìṣẹ́ ní àwọn ètò wọn àti pé wọ́n ń bọ̀wọ̀ fún wọn. Èyí pẹ̀lú iṣẹ́ tó dára àti àwọn ipò iṣẹ́ tó yẹ àwọn ànfàní bí i ìsanwó òṣù wọn, àwọn ìsinmi àti ààbò ìlera, ìdájọ́ àti ìbò ṣíṣe ní aibikita àti ìyàsọ́tọ̀. Two, ìbára-ẹni-sọ̀rọ̀ tó dára. Ìbára-ẹni-sọ̀rọ̀ ní ọ̀nà pàtàkì láti ṣètò ìbáṣepọ̀ tí ó dára. Ó lè jẹ́ ìbára-ẹni-sọ̀rọ̀ dára láàárín òṣìṣẹ́ àti àwọn alákòóso, àwọn ìpàdé láti pín àlàyé àti mú ìṣòro tó wà tó bá wà ṣe Fi àwọn àṣọyé tàbí àwọn ìfọ̀rọ̀sàn ìfọ̀rọ̀ràn sí, sí ipò kan tí gbogbo ènìyàn lè ní òye rẹ̀. Three.

Ìbáṣepọ̀ pẹ̀lú òṣìṣẹ́, employment relationships, ni a lè sọ pé jẹ́ gbogbo àwọn ọ̀nà àti ìlànà tí ilé-iṣẹ́ ń lò láti ní ìbátan tó dára láti-- tó dára àti tó ṣètọ́jú pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀. Ó jẹ́ ohun pàtàkì láti ṣètọ́jú ìbáṣepọ̀ tó dára láàárín àwọn òṣìṣẹ́ àti ìṣàkóso ilé iṣẹ́ nítorí pé ó ń ṣe ìrànlọ́wọ́ láti mú ìṣàkóso sí ṣíṣẹ́ ní agbègbè ìṣe, dáàbò bo àwọn ànfàní òṣìṣẹ́ àti ṣètọ́jú ìlera àti ìṣọ̀kan nínú iṣẹ́. Ìbáṣepọ̀ yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà gẹ́gẹ́ bí i one ìṣàkóso iṣẹ́ àti àwọn ètò òṣìṣẹ́. Èyí jẹ́ àwọn ìlànà tí ilé iṣẹ́ ń lò láti rí i dájú pé òṣìṣẹ́ ní àwọn ètò wọn àti pé wọ́n ń bọ̀wọ̀ fún wọn. Èyí pẹ̀lú iṣẹ́ tó dára àti àwọn ipò iṣẹ́ tó yẹ àwọn ànfàní bí i ìsanwó oṣù wọn, àwọn ìsinmi àti ààbò ìlera, ìdájọ́ àti ìbò ṣíṣe ní aibikita àti ìyàsọ́tọ̀. Two, ìbára-ẹni-sọ̀rọ̀ tó dára. Ìbára-ẹni-sọ̀rọ̀ ní ọ̀nà pàtàkì láti ṣètọ́jú ìbáṣepọ̀ tí ó dára. Ó lè jẹ́ ìbára-ẹni-sọ̀rọ̀ dára láàárín òṣìṣẹ́ àti àwọn alákòóso, àwọn ìpàdé láti pín àlàyé àti mú ìṣòro tó bá wà ṣe, fífi àwọn aṣọ yé tàbí àwọn ìfọ̀rọ̀ ránṣẹ́ sí ipò kan tí gbogbo ènìyàn lè ní òye rẹ̀. Three, ìṣàkóso àìlera àti àwọn ìṣòro. Ìbáṣepọ̀ pẹ̀lú òṣìṣẹ́ tún ń kọ ipa lórí bí a ṣe ń mú àwọn ìṣòro tàbí àwọn ìjà ní ilé iṣẹ́, gbígba àwọn àtúnyẹ̀wò tàbí àwọn ẹ̀dùn láti ọ̀dọ̀ òṣìṣẹ́ nípa àwọn ipò wọn, ìfọ̀mọ́ra àti ìdáhùn sí àwọn ẹ̀dùn tàbí ìjà láàárín òṣìṣẹ́ àti àwọn alákòóso. Idaraa. Ìdárayá àwọn ìlànà tí ó ní ìbátan sí ìjọba àti àwọn òfin kí ilé iṣẹ́ lè tọ́jú wọ́n òṣìṣẹ́ rí dáradára. Four, ẹ̀kọ́ àti ìtọ́sọ́nà fún àwọn òṣìṣẹ́. Ọ̀kan pàtàkì tí ìbáṣepọ̀ pẹ̀lú òṣìṣẹ́ ní ìgbélárugẹ́ ìdàgbàsókè òṣìṣẹ́, gbígba àwọn òṣìṣẹ́ láàyè láti ní ìlọsíwájú nínú ìṣe wọn, àwọn ètò ìkẹ́kọ̀ọ́ àti ìdàgbàsókè tí ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ láti ṣe àfihàn àwọn agbára wọn. Gbígba òṣìṣẹ́ láàyè láti mọ àwọn ẹ̀yà tí wọ́n lè ṣe ìlọsíwájú kí wọ́n sì ní agbára láti ṣe èyí. Five, ìpinnu àti àwọn ìtọ́sọ́nà iṣẹ́. Ìbáṣepọ̀ pẹ̀lú òṣìṣẹ́ tún ní ọ̀pọ̀lọpọ̀ igba pẹ̀lú ṣíṣe àyẹ̀wò iṣẹ́ òṣìṣẹ́ àti mímú àwọn wọn ní ìbámu pẹ̀lú àwọn ibi àfẹ́dẹ́ tí ilé iṣẹ́ fi fún ní àwọn ìṣẹ̀dúró tàbí àwọn àtúnṣe fún àwọn òṣìṣẹ́ tí kò bá ní iṣẹ́ tó péye. Six, ìmúdára òṣìṣẹ́ àti ẹ̀bùn. Ìbáṣepọ̀ yìí tún tọ́ka sí bí òṣìṣẹ́ ṣe rí ibi tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ètò ìmúdára òṣìṣẹ́ bí i àwọn ẹ̀bùn, àwọn ìdíwó àti àwọn ìgbélárugẹ́ fún òṣìṣẹ́ tó dára. Ìbáṣepọ̀ àti ìtẹ́lọ́rùn òṣìṣẹ́ nípa àwọn ipò iṣẹ́ àti ìlera wọn ni ó máa ń jà ní ọjọ́ iṣẹ́.